Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yàrá, ibi tí mo máa ń sùn. Ibi tí mo bá ti wọ inú yàrá mi, kò sí ẹni tó máa ń, tó máa ń nimí lára bí to máa ń wá inú, inú pálọ̀ wọn, mo máa ń lé, wọ́n máa ń wá béèrè nǹkan, wọ́n ṣà máa wá pe orúkọ, but tí mo bá ti wọ inú yàrá mi, kò sí ẹnì kankan tó lè wá disturb.

Bẹ́ẹ̀ni mo ti bèèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ìrọ̀rí, nítorí nǹkan tí mo fẹ́ ṣe mi ò mọ̀, ṣó mo lọba láti ṣẹ́ láti ní kó ṣàlàyé gbogbo ẹ̀ fún mi kó lè fi ye mi kí n lè mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe torí mi ò fẹ́ ṣìnà, mi ò fẹ́ kí ń máa túṣe. Ṣó bẹ́ẹ̀ni mo ti bèèrè rí.

Rárá o, mi ò ní ìrora kankan láti, nígbà tí mo bá ń sọ̀ro láàárín àwọn èèyàn. Ẹkookan, ìgbà tí mo kò bẹ̀rẹ̀ iṣẹ́ ṣó, mo máa ń bẹ̀rù, but ìgbà tí mo ti bẹ̀rẹ̀, tí mo ti rí boya bí ọ̀sẹ̀ kan, gbogbo ẹrù yẹn o kúrò nbè, ṣó mi i kì n bẹ̀rù mọ́, mo máa ń dúró gidi ni bí ológun.